Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́? Àtọwọ́dọ́ jẹ́ ohun tó ti wà láta yé àwọn bàbá alákòbẹ̀rẹ̀ wa, mo sì gbàgbọ́ nínú rẹ̀ pé èèyàn má ṣe nǹkan láti ọwọ́ tọwọ́. Bí èèyàn tó bá lówó láti ra ǹkan tuntun yóò ṣe àtọwọ́dọ́ lọ́wọ́ èèyàn, yóò sì gba lọ́wọ́ rẹ̀. Irú àwọn eléyìí la mo sí àtọwọ́dọ́.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Nígbà tí mo gẹ́yìn gun ọkọ̀ akẹ́rù, ó ti tó bi oṣù mélòó kan sẹ́yìn. Ìgbà tí mo gun ṣẹ́yìn, ó ní ìgbà tí mò ń bọ̀ ní ilé ní oṣù tó kọjá láti ilé ìwé. Ìgbà náà ni mo gun ẹ̀, ọkọ̀ akẹ́rù tí mo sì wọ̀ wá lé láti wá kí àwọn òbí mi.

Ìgbà méjì ni ìrìn àjò yẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba. Ibi iṣẹ́ mi ò jẹ́ ibi tí ó jìn sí ilé mi díẹ̀, tó si jẹ́ wipé ó máa ń gba wákàtí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni tí mo bá ti fẹ́ lọ sí ibi iṣẹ́ mi. Nítorí náà ni ó ṣe é ṣe pàtàkì jù lọ láti tètè má ji kí n ba lè tètè dé ibi iṣẹ́.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mọ́? Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mọ́ oo jẹ́ ẹni tí ó lóùntọ̀ lọ́pọ̀lọpọ̀ tí mo sì máa ń ṣe ohun àyọ̀ fún wọn kí wọ́n ba lè máa ṣe iṣẹ́ dáradára ní ilé iṣẹ́. Nítorí iṣẹ́ dáradára tí wọ́n bá ṣe, òun ni oo ma a jẹ́ kí ilé iṣẹ́ kó lọ sókè si àti tí wọ́n bá yẹ jù wá si.

Ṣé o ní gíláàsì orùn? Mo ní gíláàsì orùn ní inú ilé mi tí mo má ń wọ̀ jáde tí mo bá ti ń lọ sí ibi kan, tí mo bá rín pé, àá orùn ti ràn gbogbo ibi tí ń ṣáná, ó sì máa ń jẹ́ kí ojú mi wà pa lọ́pọ̀lọpọ̀ tí mo bá ti wọ̀, ni mo ṣe ní oríṣiríṣi ilé tí mo máa ń wọ̀ jáde.

Ibi wo ni o fẹ́ràn jùlọ? Ibi tí mo fẹ́ràn lọ jù, oun náà ni ibi tí mo bá ti ń ṣe ìgbádùn tàbí ibi tí mo bá ti ń rí owó. Eléyìí jẹ́ ibi tí mo fẹ́ràn lọpọlọpọ̀ jùlọ, torí pé kíni owó jẹ́ ohun tí eniyàn máa ń wá láti fi ra nǹkan tó bá fẹ́ ní ile ayé. Torí náà, ibi tí mo bá ti lè rí owó, ohún ni mo fẹ́ràn láti máa lọ jù.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí mélòó tí mo ní, Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí mélòó tí mo ní, òun náà ni ẹyọkàn tí mo sì máa ń lò, nítorí pé kíni ìrọ̀rí ló túmọ̀ sí tí mo fi máa ń sùn. Ẹyọkàn tàbí méjì ni mo máa ń lò, nítorí pé ó ṣe pàtàkì láti jẹ́ kí ọrùn mi kó ṣiṣẹ́ dáradára.

Ṣé o fẹ́ràn jiyàn? Mo máa ń jiyàn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi torípé kíni. Púpọ̀ núwọn ò ní làákàyè, wọ́n sì mọkan tó tọ́, òun ni mo ṣe máa ń jiyàn pẹ̀lú wọn. Nítorí náà, mo máa ń jiyàn ǹkan tó bá dà mí lójú kí n ba lè wù wá pé ǹkan tí mo se yii ò, o dà mí lójú. Nítorí náà ni mo ṣe máa ń jiyàn nípa àwọn ǹkan mi.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìwà ìṣòwò mi, ó jẹ́ ìwà tí ó dára lọ́pọ̀lọpọ̀ tó pé kíni tí ọba fẹ́ ta ní ìdí ìṣe, o gbúdọ̀ máa ní ìwà dáradára tó bá fẹ́ ṣe òwò, nítorí ìwà ìṣesí rẹ ni yóò mọ bí ìwọ yóò ti máa ṣe tà ní ilé iṣẹ́ rẹ tí ó sì máa ṣe òwò tó dájú pé.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Mo máa ń pàdé àwọn oríṣiríṣi àfojúsùn tí mo máa ń fi ẹjọ́ sún nípa nǹkan tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, ó jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo lè gbà láti fi máa fi ẹjọ́ sún nípa àwọn ìpàdé àti oríṣiríṣi nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ ní àwùjọ mi.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtàgbàǹgbà? Iṣẹ́ ìtàgbàǹgbà jẹ́ iṣẹ́ tí, tó bá jẹ́ pé olùránṣọ ni ẹ tàbí ẹni tí ó ń ṣe bàtà, ó gbúdọ̀ wá ibi tí wàá ti máa ṣiṣẹ́ ìtàgbàǹgbà kí Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kán baà lè máa rí ẹ, kán baà lè máa gbé iṣẹ́ wá fún ẹ kí o bá wọn máa ṣe. Ní mo ṣe fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ní ìtàgbàǹgbà lọ́pọ̀lọpọ̀.

Ní ìgbà wo ni ìwọ máa ń jáde? Ìgbà tí mo máa ń jáde ó jẹ́ oríṣiríṣi ọ̀nà àti pé ṣe o mọ bí a ti ń fo? Mo mọ̀ tí mo ṣe máa ń fo lọ́pọ̀lọpọ̀ nítorípe kínnì tí mo bá fo, mo máa ń fo ní ibi tó gùn gan, ibi tó fẹ́ẹ̀ kí bá jẹ́ gutter àbí orí ìlà, mo máa ń fo lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀? Òfin tí ìwọ bá ní nínú yàrá ọkọ̀, o sì gbọ́dọ̀ máa tẹ̀lé lọ́pọ̀lọpọ̀, nitori pé kíni tí ìwọ bá tẹ̀lé, ìwọ yóò rí àǹfààní gbà ní ara rẹ. Ó ṣeé dára láti máa tẹ̀lé òfin yàrá ọkọ̀ níbí pé kí ìwọ má ba ṣe ìjàmbá ọkọ̀

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Mo máa ń mú àwọn fáìlì mi pamọ́ sí ibi tí ènìyàn o ti ní máa rí dáradára atí pé pàápàá jù lọ kó má jẹ́ ibi tí àwọn oríṣìíríṣìí ékù, wọn ati máa dé bẹ́ láti máa jẹ́, òun ní mo ṣe máa ń fi sí inú páálí àti oríṣìíríṣìí ǹkan àti inú láílọ̀nù kó má bà á jẹ́

Ní ìgbà wo ni o máa ra ẹ̀rọ ayára bí àṣà tuntun? Tí mo bá ti nílò ara bí àṣà tuntun, mo máa ri dájú pé èyí tí mo ń lò tẹ́lẹ̀ ó ti bàjẹ́. Tí mo bá ti wá ní owó lọ́wọ́, èmi yóò wá lọ ra ẹ̀rọ ayára bí àṣà tuntun dé pé kí ni ó ṣe pàtàkì láti lò lọ́pọ̀lọpọ̀ tí mo bá ní lọ́wọ́.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Èmi fẹ́ràn láti máa wo ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí náà tí ilẹ̀ bá ti ṣú, èmi yóò bọ́ síta láti máa wo ìràwọ̀. Kódà pàápàá gan an mo lè máa ka wọ́n. Tí mo bá ráyè, eleyi jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo máa ń gbà láti fi ara mi lọ́kàn balẹ̀ nítorí mo máa ń fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀.

Báwo ni a máa ṣe àbí báwo ni o ṣe máa ń yọ àwọn èèyàn àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Tí mo bá fẹ́ yan àwọn alábáṣiṣẹ́ pọ̀, mo máa kọ́kọ́ fún wọn ní ìdánwò kan, tí gbogbo wọn bá sì ti gba àwọn èyí tó gbanaa wọn, àwọn ẹni náà ni mo máa fi ṣe alábáṣiṣẹ́ pọ̀ ní ilé iṣẹ́ mi. Eleyii je oríṣiríṣi ọ̀nà.

Ṣé etí rẹ dára? Ọlọ́run nìkan ni ó mọ etí tí ó dára lọ́pọ̀lọ́pọ̀. Kò sí tí iwọ́ bá yèro pé tí rẹ dára, wọ́n yóò rí ẹlòmíràn tí etí rẹ̀ dára ju etí rẹ lọ. Ṣùgbọ́n iyí tí èmi ní a dúpẹ́ fún Ọlọ́run, etí mi dára, àwọn ènìyàn wà tí wọ́n ní etí, ṣùgbọ́n eleyi tí èmi ni mo sì dúpẹ́. Ó ṣe jẹ́ pé etí mi náà dáa.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, òun náà ni bí ọjọ́ márùn-ún sẹ́yìn tí wọ́n rán mi lọ sí ilé oloúnjẹ kí n lọ ra oúnjẹ wá, ṣùgbọ́n tèmi ti kẹ́yìn lọ jẹun ń ilé oúnjẹ ó ti pẹ́ díẹ̀, a tó bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí, mo máa dáná n'lé ni.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó tí mo ṣe kẹ́yìn, ó jẹ́ ìgbéyàwó tí ó da lọ́pọ̀lọpọ̀ dé pé kí ni, mo kàwé lọ́pọ̀lọpọ̀, mo sì rí oríṣiríṣi ẹ̀sípù àti kọ́pì kọ́pì mo rí ṣe ní ìgbà náà lọ ni ó ṣe ṣe mí ní àǹfààní láti ṣe àwọn oríṣiríṣi yìí tó sì máa mú mí dùn.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà rẹ? Mo Máa ṣe ìtọ́jú ọjà lọ́pọ̀lọpọ̀ ní tó ri pé kí ni tí ru e bá yí tọ́jú ọjà rẹ si, o ṣe máa rí oríṣiríṣi oníbàárà tí ó wà ra ọjà lọ́wọ́ rẹ. Lẹ́yìn náà ọbọ yóò ní alábàáṣiṣẹ́ pọ̀ ní tó pé kí ni o jẹ́ ẹni tó ní ìmọ̀ toto tí ó sì ní ọjà dáradára léèri gbà ọwọ yóò rí èèyàn bá ẹ ṣiṣẹ́.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, ohun náà ni bí a ti ń ṣe ń fi kọ̀mpútà tí a ti ń ṣe ń dìsáìnì oríṣiríṣi nǹkan tí a fún máa yá oríṣiríṣi àwòrán. Ó lè jẹ́ lára iṣẹ́ tuntun tí mo fẹ́ mọ̀ àti oríṣiríṣi ìmọ̀ ṣùgbọ́n kò sí àkókò, kò sì ṣí ẹni tí ó lè rán ni lọ́wọ́ láti kọ́.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Tí ọkọ̀ mi bá ti ṣe ní pé epo ti lọ sí ilẹ̀ díẹ̀, mo máa ra epo sínú rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ báyìí mi ò ní ọkọ̀ ṣùgbọ́n mo gba àdúrà láti ní ọkọ̀ tí mọ̀ ń rí yóò máa wá kiri. Ṣùgbọ́n tí mo bá fẹ́ ra epo sọ́kọ̀ mi, màá rí pé epo yẹn ti lọlẹ̀.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi lọ́pọ̀lọpọ̀ nítorí pé kí ni tí ó bá wípé ìwọ ò ní oúnjẹ tí o fẹ́ jẹ, èmi yóò pín oúnjẹ mi pẹ̀lú rẹ kí ìwọ ba lè jẹ́. Nítorí pé kí ni ẹni oríṣiríṣi ọ̀nà ni èyàn lè gbà láti máa fún àwọn ènìyàn lóúnjẹ. Àti pé pàápàá jùlọ tí ẹnìkan ò ní àjọjẹ, ó bá kò lè dùn.

Ṣé, ṣe o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Wọn máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ nítori pé kíní tí àwa bá ti ṣe ìgbéjáde gbogbo wa, a ó lọ sí ìta, a yóò kó àwọn èèyàn dié ní ilé iṣẹ́, wọn ó mọ̀ pín oríṣiríṣi nǹkan nípa ilé iṣẹ́ wa, tàbí kí a mọ gbé ọko kiri kí àwọn ènìyàn ba lè rí ohun tí à ń ṣe kọ́ lé bá wa rà nínú ilé iṣẹ́ wa.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tí màá n wọ̀ ní ìgbà òtútù tí òtútù bá ti ń mú, boyà òjò ti rọ̀ ní o, tàbí àsìkò oye lode ni. Èmi yóò sì wọ̀ wọ́n kí òtútù má bà lé mú mi, yóò sì ṣe é dà jú wi pé mo rí iru awọ́n nnkan bá yí ṣe. Nítorí náà ló ṣe dá láti máa ní aṣọ òtútù, nigba òtútù.

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Tí mo bá ti rí ìṣòro ní ìdí iṣẹ́ mi, èmi yóò lọ bá àwọn ọ̀gá mi tàbí àwọn tí ó jù mí lọ láti wá ọ̀nà tí àwọn yóò sì lè bá mi yanjú ìṣòro yìí láti kọ́ mi mọ ṣé ńtoripé kínni àwọn ti kọjá gbogbo àwọn ọ̀nà yẹn èmi mo ṣé ń kojú rẹ̀ lọ́wọ́ báyìí.

Omi tí ó máa ń mu lójoójúmọ́ yóò pọ̀ tó mélòó? Omi tí mo máa ń mu lójoójúmọ́ yóò pọ̀ tó nylonu mẹ́rin. Ṣugbon lówó báyìí? Nítorí ààwẹ̀ mi kì í mu omi lọ́pọ̀lọpọ̀. Bo ya bá di ìparí ààwẹ̀ mi lè máa mu mẹ́rin sí mẹ́fà ni ojoojúmọ́ mi ṣe máa ń mu nìyẹn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìmẹ́lì rẹ? Àwọn ìmẹ́lì mi jẹ́ àwọn ẹyii tó jẹ́ wípé ṣé mo bá sì wà ní ilé, wón máa ń inu wón máa dùn láti rí mi. Mo sì máa ń ṣètò oríṣiríṣi òde fún wọn láti jẹun, láti gbádùn, látara wípé mo jẹ́ ẹni tí yóò fẹ́ràn wọn lọ́pọ̀lọ́pọ̀.

Báwo ni o ṣe máa ń tọ́jú èkan náà rẹ? Tí mo bá tọ́jú èkan náà mi, tí mo bá ti jí lé ààrọ̀, èmi yóò yọ́ àgbòdẹ tí inú èkó náà mi, yóò sì fọ̀, dípé kíni kí ó ba lè mọ́ tọ́nú tọ́nú. Ṣùgbọ́n ohun tó dára jù oun na ni kí ènìyàn máa gé èkan náà rẹ̀, ṣùgbọ́n èmi máa ń fi te mi silẹ̀ kó ó gùn nítorí mo fẹ́ràn rẹ̀ bí ó ti ṣe gùn bẹ́ẹ̀ yẹn.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúrà nígbà tí o bá mú ohun mímu? Tí mo bá fẹ́ mú ohun mímu ní òkè, boya mo fẹ́ mú ǹkan ní òkè, nbí tòwo mi ò tó ni, mo lè mú ọ̀pá kí fi fàá, nítorí yorubá sọ pé ohun owo e o tó kí o fi gongo fàá. Èleyí jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mò ń gbà.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yá tí mo fẹ́ràn jù nínú ilé mi, ohun náà ni yàrá ìdáná. Nítorí pé kíni yàrá ìdáná jẹ́ ibi tó yẹ pé oríṣiríṣi nǹkan ni ó máa ń wà níbẹ̀. Pápajúlọ oúnjẹ, mo le ri oúnjẹ jẹ́ nínú yàrá ìdáná ni mo sì fẹ́ràn ibẹ̀ lọ́pọ̀lọpọ̀, tí mo sì máa ń wọ̀nú ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti lọ máa jẹ́ oríṣiríṣi.

Akoko mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Akoko tí mo máa ń ji oun náà ni ago mẹ́àráùn ní àárọ̀ kùtùkùtù iyẹn tí kí ó bá sí àwe, ṣùgbọ́n tí àwe bá ti wà, ago mẹ́ta sí ago mẹ́rin èmi yóò ti ji ní àárọ̀ láti ṣètò àwọn oríṣiríṣi ohun tí mo bá ti nílò láti ṣe.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Rárá, èmi ò kí ń kọ ìròyìn. Ṣùgbọ́n àwọn tí yóò máa ń kọ ìròyìn wọ wà bẹ́ẹ̀ tí wọ́n sì máa ń kọ ìròyìn yen dáadáa lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n èmi náà tíì kọ ìròyìn nígbà kan ní ibi iṣẹ́ tí ọ̀gá mi sì fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n kò ń ṣe ohun tí mo fẹ́ràn láti máa ṣe ni mo ṣe kí n ṣe mọ́

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Nígbà tí mo bá sìn, máa hó fi ọwọ́ bo emu mi. Lẹ́yìn tí mo bá ti sìn tán, mo máa wá sọ "Alhamdulillah" yẹn pé mo dúpẹ́ fún Ọlọ́run tí ó jẹ́ ń rí sísín yìí sí ní àlàáfíà. Ó po àwọn ènìyàn ni kò mọ òru àwọn ǹkan báyìí ṣùgbọ́n ó ṣepò á papa jú lọ̀lọ̀ la tí màá sọ̀ lẹ́yìn tí o bá sìn tán.

Ṣé o fẹ́ràn wà nínú ooru? Rárá o, èmi fẹ́ràn láti máa wà nínú ooru ko si eniti tó fẹ́ràn láti máa wà nínú ooru láìsí pé ó ń ṣe nǹkan burúkú lọ́wọ́ ni. Nítorí pé ti ooru bá mú ẹ wọ gan, ara rẹ ò ní balẹ̀, ó máa wá ohun tí ìwọ yóò fi máa fẹ́ ara bi i abẹ̀bẹ̀ kí ara ẹ bá le tutù díẹ̀ tàbí kí o lọ bu omi sí ara rẹ.

Data tí ó máa ń ṣe lọ́sẹ̀ ọ̀sẹ̀ ó pọ̀ tó. Iye tí mo máa ń ná ní orí data lọ́sẹ̀ ọ̀sẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ní pé ohun tí mò ń fi ń ṣe gan, èmi gan kò mọ̀. Nítorí náà, mo sì pàdánù orisirisi owó látara wípé mò ń ṣe data. Iru eyi tí mò ń ṣe yìí lọwo yi na, data ni mò ń fi bá yin sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ ṣọwọ́ mi. Mo yi ná bí ẹgbẹ̀rún mẹ́wàá lọ́sẹ̀ se nígbà mìíràn.

Irú fóònù alágbéka wo ni o ń lò? Fóònù tí mo ń lò, o jẹ́ fóònù tí ó je pé kò fi bẹ́ẹ̀ gbádùn lọ́pọ̀lọpọ̀ tó jẹ pé à ń bẹ'lọ́ùn ní fóònù tí mo ń lò tí mo sì ń mú a tí mo sì ń yọ lò. Ó jẹ́ fóònù Android tí mo ń lò tó sì máa ń fún mi ní wàhálà lọ́pọ̀jùlọ tí mo sì ń gbádùra tí mo se máa tún ṣe tí mo fì máa ra ìmíràn.

Ṣé o ní àwòrán lára? Rárá, mi ò ní àwòrán kankan lára ṣùgbọ́n mo ní àmì lára tó jẹ́ pé àmì yẹn, àtigba tí wọ́n ti bí mi ni ó ti wà n bẹ́ẹ̀ temi na ti máa ń rí, tó sì ti sọ fún mi pé àmì yíò àtijọ́ ibi mi ló ti wà bẹ́ẹ̀. Nítorí náà emi ò ní àwòrán kankan ní ara.

Ṣé o ti lọ sí òde rí? É mi ti lọ sí òde rí. Kò sí ènìyàn tó máa lọ wọ́n lọ sí òde rí. Ṣùgbọ́n kọ́lohun ṣàṣà àánú ni àwọn ènìyàn máa ń tọ́kìnlọ sí òde. Ṣùgbọ́n oríṣiríṣi òde lẹ mí ti lọ. Ode ìgbéyàwó, ode ọjọ́ ìbí, ode oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó sì máa ń dún lọ́pọ̀lọpọ̀. Nítorí pé a máa rí oríṣiríṣi oúnjẹ jẹ.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìpolówó mi jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo máa ń gbà láti ṣe ìpolówó ohun tí mo bá ní. Bí ní ilé-ìṣẹ́ ní fẹ́ ṣe ìpolówó, èmi yóò pín ìwé fún àwọn ènìyàn kan lọ máa ka láti rí ohun tí mò ń ṣe. Eléyii jẹ́ lára ìlànà tí mo máa ń gbà láti ṣe ìpolówó fún àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń gbọ́ irọ́ àwọn oníbàárà rẹ? Irọ́ tí mo bá fẹ́ gbọ́ ìró àwọn oníbàárà mi, mo máa ń gbò dájúdájú kí ṣe wípé àwọn oníbàárà yìí wọ́n jẹ́ ẹni tí ó ní nǹkan rán ní ilé iṣẹ́ kí ń ba à lè mọ̀ tí mo ṣe máa ṣe ètò tí wọ́n sì ṣe máa wà ní ilé iṣẹ́ mi kí wọ́n máa ba lọ sí ibòmíràn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Nígbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, ohun náà ni àárọ̀ tó pè ke ni. Mo máa ń gbọ́ orin ní ọ̀pọ̀lọpọ̀ ni ojoojúmọ́ bí mo ṣe máa ń lọ sí ibi orin láti máa gbọ́ orin ní orí ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ mi. Nítorí orin o máa ń mú ayé ènìyàn kọ̀tú jí pé di ẹ sí tí bá ṣe ń gbọ̀.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọ̀wọ̀? Ọwọ́ náà ni n ma fi máa ń kọ ìwé nítorí pé kí ni mo sì máa ní ilé ìwé gan tí mo ṣi ń kàwé gíga lọwo tí mo sì máa ń lo ọwọ́ mi láti fi máa kọ ìwé, pàápàá jù lọ nítorí pé kí ni ó ṣe pàtàkì fún mi láti máa kọ ìwé nítorí àti kékeré ló ti mọ́ mi lára di sí ì tí mo sì ń kọ.

Iru etí gbọ́ wo ni o máa ń lò? Etí tí mo máa ń lò ní ọ̀ní ni tí méjèèjì mi, tí mo sì máa ń fi gbọ́ràn, tí mo sì dúpẹ́ fún Ọlọ́run látara pé etí méjèèjì mi yóò gbọ́ràn ni ọ̀pọ̀lọpọ̀, tí mo sì máa ń lò láti fi máa gbọ́ ọ̀rọ̀ kí n sì máa rí i dájú pé ohun ṣíṣe tinú mi náà ṣì máa dùn.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Kò sí iyì tí mò fẹ́ràn, nítorí pé kíni ìpàdé lórí fóònù yóò ṣe pàtàkì gan-an, nítorí pé kíni kò ní ṣẹ́ wàhálà láti rí pé ó ń lọ sí ibi kankan nínú òòrùn tí wọ́n yóò sì máa jáde. Wọ́n yóò kọ́ ti ní data tí wọ́n yóò lò ní láti fi ṣe ìpàdé òun pẹ̀lú àwọn tó fẹ́ pàdé.

Ṣé o ní ẹ̀tọ́ ààbò kọ̀m̀pútà? Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀tọ́ ààbò ni órí kọ̀m̀pútà mi tí mò ń lò. Pápa jùlọ, èyí tí mò fi ń ṣe àwọn oríṣiríṣi iṣẹ́ tí mò n ṣe ní jẹ kí àwọn ènìyàn mọ̀ nitori pé kíni ki won má ba le má mú ohun tó yẹ kó mu ní orí ré tí mò sì dáàbò bò ọ̀ lọ́pọ̀lọ́pọ̀ kí àwọn ènìyàn má mọ̀.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Mo máa ń pa oríṣiríṣi aṣọ sí ara mi, mo si máa ń para mí. Bá lẹ́yìn tí mo bá ti wẹ̀ tọ́n, mo máa mú ìpara láti fi para lati leè mọ aṣọ tí yóò bá òde òní tí mọ̀ ń lọ láti mọ pé ewé déèní yóò bá lọ, mo ṣì máa mú aṣọ yẹn, yóò sì mú sára.

Báwo ni o máa ń ṣe bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ rẹ ṣe iṣẹ́? Tí mo bá ti wà ní ilé ṣe tí mo fẹ́ bá àwọn ẹlẹgbẹ́ me sí ṣe. Mo ma rí dájú pé àwọn ẹlẹgbẹ́ yi wọ́n jẹ́ ẹnití wọ́n ǹkan ṣe kín tó here sí ni ma bá wọn sí ṣe. Nítorí pé kí ènìyàn tó bá ti ní nǹkan ṣe kò lè ṣiṣẹ́ pẹ̀lú mi. Nítorí pé kí ni yóò máa ṣe ọ̀lẹ ni?

Akoko mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Akoko tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, ó pé oríṣiríṣi àkókò tí ó jẹ́ wípé ìgbà mìíràn tí mo bá wà ní ilé, mò lè jẹ́ oun alẹ́ ní ago mẹ́jọ, ago mẹ́sàn-án nígbà mìíràn. Ṣùgbọ́n tí mo bá wà ní ibòmíràn, mò lè jẹ oúnjẹ alẹ́ ní ago mọ́kànlá tàbí ago méjìlá. Oríṣiríṣi ọ̀nà oúnjẹ alẹ́ náà ṣì ni.

Ṣé o ní orúkọ ìnagijẹ́? Èmi o ti ẹ mọ ohun tó ń jẹ́ ìnagijẹ́, ṣùgbọ́n mo lè béèrè láti mọ̀ bóyá mo ní orúkọ ìnagijẹ́ ní ọwọ́ àwọn òbí mi kí wọ́n ba lè má mọ̀. Ṣùgbọ́n orúkọ tí mò ń jẹ́ oun náà ni Adetola, Babatunde. Irú àwọn orúkọ bẹyẹn lára àwọn orúkọ mi ni mi mọ̀ eyi tó ń jẹ́ ìnagijẹ́ mi ni.

Ṣe o ni irora nigbati o ba n sọ̀rọ̀ ni iwájú àwọn ènìyàn? Mo ma ń rora lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni. Mo jẹ́ ẹ́n tí ń máa ń tijú nígbà tí mo bá ti fẹ́ sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn, pàápàá jùlọ àwọn ènìyàn tó jẹ́ wípé a kò mọ́ra rí dára dára tàbí àwọn ẹni tase mọ́ra rí. Oríṣiríṣi ìrọra ni máa ń ṣe mí.

Kí ni o máa n wá ní òṣìṣẹ́ tuntun? Tí mo bá ní ilé-iṣẹ́ tí mo sì fẹ́ gba àwọn òṣìṣẹ́ tuntun, ohun tí màá wò lára wọn ko ju wípé kí n wo ẹniti yóò gbádùn àti ẹniti kó kì n ṣe ǹkan burúkú tó sì ní òótọ́ lára ohun tí mo máa ń wò dájudajù ní tí mo bá ti fẹ́ gba àwọn òṣìṣẹ́ tuntun.

Ṣé o mọ̀ bí a ti ń pa ẹja? Tí ó bá jẹ́ pé ká lọ péja lódo ní, èmi ò lọ sódò, láti lọ péja rí o. Ṣùgbọ́n tí ó bá ti jẹ́ pé wọ́n ti gbé ẹja wálé kí a mú orí rẹ̀ ká bẹ́ bí i ẹja aró ní oo tàbí bíi ẹja panla, èmi yóò mọ̀ ọ́n ṣe torí mo máa ń pa ẹja lọ́pọ̀lọpọ̀ láti fi se ọbẹ̀ ní ilé.